Èmi ò tíì lọ sí ìjókùn ọdẹ rí. Mi kì í ṣọlọ́dẹ, mi ò de kí ń bá àwọn ọlọ́dẹ ṣe ìpàdé. So mi ò tíì lọ sí ìjókùn ọlọ́dẹ kankan rí. Kí mo bá ti lọ, màá, màá jẹ́ kí ẹ mọ̀, màá dàjẹ́ kí ẹ mọ̀ ìgbà tí mo lọ láásì.

Èmi ò mọ̀ bó ń ṣe ń ṣe ìràwọ̀ àkọ́kọ́ o. Ìràwọ̀ àkọ́kọ́? Ẹ̀wo ni ìràwọ̀ àkọ́kọ́? Ìràwọ̀ àkọ́kọ́ ẹ́ gan ni o, yé mi sóo, mi ò mọ̀ bó ń ṣe ń ṣe. Àwọn ìràwọ̀ tí mo mọ̀, ìràwọ̀ tó ń bẹ ní sọ́mọ̀. Àmọ́ pé ìràwọ̀ àkọ́kọ́, mi ò mọ̀, mi ò mọ̀ éleyi tó jẹ́ ìràwọ̀ àkọ́kọ́ nínú gbogbo àwọn ìràwọ̀ yẹn.